Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Nígbà tí mo bá n dojú kọ ìṣòro níbi iṣẹ́, ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máà ń dákẹ́ kí n sì túbọ̀ ronú nípa rẹ̀ dáadáa. Mi ò fẹ́ kí ìbínú tàbí ìbànújẹ́ kó mú mi ṣe ìpinnu kíákíá. Nígbà tí mo bá fi ara mi balẹ̀, mo máa ń wo ìṣòro náà dáadáa kí n mọ ibi tí ó ti wá àti ohun tó ń fà á gan. Lẹ́yìn ìyẹn, mo máa ń gbìyànjú láti ríi pé mo wo àwọn ìṣòro wọ̀nyí, mo sì bẹ̀rẹ̀ sí ń fọ́ wọn sí kéékèèké. Nígbà mi ìṣòro kan o le dàbí ohun ńlá, ṣùgbọ́n tí mo bá fọ́ sí apá kan, ó máa ń rọrùn láti rí ojútùú rẹ̀. Mo máa ń kọ ohun tí mo le ṣe. Mo máa ń kọ lára àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sígbà kan sẹ́yìn tí màá sì lò láti fi ríi pé mo wá ìyànjú sí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo máa ń kọ ohun tí mo le ṣe sílẹ̀, mo sì máa ń yan èyí tí ó dára jù lọ tí mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú. Nínú gbogbo nǹkan tí mo ti kọ sílẹ̀, mo tún ń kọ ara mi láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa nǹkan tí ó ṣẹlẹ̀ níbi iṣẹ́. Kì í ṣe pé mo mọ gbogbo nǹkan, àmọ́ nígbà tí mo bá ní ìṣòro tí ó kọjá agbára mi, mo máa ń tijú láti bèrè lọ́wọ́ alábáṣiṣẹ́ tàbí olórí ilé iṣẹ́ wa. Ní ọ̀pọ̀ ìgbà, ìjíròrò kékeré kan o lè yọrí sí ojútùú tó dáa. Nígbà tí ìṣòro bá wà ní iwájú mi tí mo sì ní àwọn ènìyàn pẹ̀lú mi, mo máa ń gbìyànjú láti farabalẹ̀ kí n sì gbọ́ ohun tí ẹni kejì ń sọ. Mi ò fẹ́ kí àríyànjiyàn kí ó bá à jẹ́ sí i. Mo máa ń sọ ohun tí mò ń rò ní ìtẹ́lọ́rùn láì ta ẹnikẹ́ni ní àbùkù tàbí dá ẹnikẹ́ni lẹ́bi. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti dá ìbáṣepọ̀ dúró láti ríi pé kì í ṣe láti mo ti ra ìkàrà ẹni nìkan ṣùgbọ́n láti ríi pé ìbáṣepọ̀ náà ó sì ń dán mọran ṣi. Mo tún máa ń gba ìṣòro gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Kò sí ẹni tí kò ní àwọn ìṣòro tirẹ̀. Ìyẹn ni ẹnu iṣẹ́. Ní gbogbo ìgbà tí mo bá kọjá ní orí àwọn ìṣòro kan, mo máa ń kọ́ àwọn nǹkan tuntun nípa ara mi àti nípa iṣẹ́ náà. Èyí ń jẹ́ kí n túbọ̀ ní agbára sí i kí n sì túbọ̀ ní ìrírí. Èyí tí mo lè lò láti fi kojú ìṣòro èyí tí ó bá ń bọ̀ ní ọjọ́ iwájú. Bí mo ṣe ń kojú ìṣòro níbi iṣẹ́, ó dá lórí ìfarabalẹ̀, mímú ìbànújẹ́ kúrò àti ìmọ̀rárà láti kọ́ ẹ̀kọ́. Mo mọ̀ pé ìṣòro kì í pẹ́ títí láé ṣùgbọ́n bí mo ṣe dojú kọ àwọn ìṣòro wọ̀nyí, mo ní ìpinnu bí mo ṣe máa ṣe àṣeyọrí lórí rẹ̀. Idí ni yẹn tí mo fi ń gbìyànjú láti dojú kọ gbogbo ìṣòro pẹ̀lú ọkàn tó balẹ̀ àti wípé mo fi ìrètí ọjọ́ iwájú sí i wípé ní ọjọ́ iwájú gbogbo ohun tí ó dàbí ìṣòro yiò di nǹkan tí á fi ṣeyiń ti ègún fi'ṣọ nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá kojú ìṣòro, ó ṣe dandan kí a wá àwọn itù sílẹ̀ sí àwọn ìṣòro wọ̀nyí. Tí itù sílẹ̀ bá ti wà, ara yóò rọ̀ wá. Ní pà ṣe eléyìí, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìṣòro kì í ṣe ohun tí a máa ń sá fún. Ó jẹ́ ohun tí a dúró tì láti yanjú rẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ ìdààmú kó má ba ṣẹlẹ̀ ní ẹnu iṣẹ́, kí iṣẹ́ kó ba lè máa lọ dédé, kí ohun tó yẹ kí á ṣe lẹ́nu iṣẹ́ ká lè máa mú ṣe. Tí a bá yanjú àwọn ìṣòro yí kúrò, ìdàgbàsókè ló máa ń jẹ́ fún iṣẹ́ nítorí pé oníkálúkù yóò mọ nǹkan tí ó yẹ kó ṣe ní àsìkò nítorí pé a ti yanjú gbogbo ìṣòro èyí tó wà ní iwájú wa. Ní ẹnu iṣẹ́, mo ti gbìyànjú láti ní ìgboyà láti bẹ̀rẹ̀ sí ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nípa àwọn ìṣòro tí ń bá ń kojú ní ẹnu iṣẹ́ kí wọ́n fún mi ní ìmọ̀ràn kí wọ́n sì tọ̀ mí sọ́nà bí màá ṣe yanjú rẹ̀.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ni ojoojúmọ́, mo máa ń lo fóònù mi ní ìgbà púpọ̀. Nítorí pé mo máa ń lo fóònù gan ju iye ìgbà tí mo kò lérò lọ ní òwúrọ̀ ṣáájú kí n tó jí dìde lórí bẹ́ẹ̀dì. Mo máa ń ṣàyẹ̀wò àwọn ìkìlọ̀ àti ìfihàn láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́, ẹbí àti ní ọ́fíìsì mi. Bí mo ṣe ń wo gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mò ń lọ sórí WhatsApp, Instagram àti àwọn email mi ní gbogbo òwúrọ̀. Mo lè lo fóònù fún bí ọ̀pọ̀ ìṣẹ́jú, ó lè jẹ́ bí wákàtí kan kí n tó lè wò pé báwo ni mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi ní ọjọ́ náà gangan. Ó ń dùn mí láti mọ ohun tí gbogbo ènìyàn ń ṣe ṣáájú kí n tó dá ara mi lójú pé mo ti ṣètò ọjọ́ mi dáadáa. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bá n ṣe àwọn ǹkan wọ̀nyí kí n tó dìde lórí ibùsùn mi, ó máa ń dàbẹ́ ni pé mò ń fi àkókò ṣòfò ni. Ní ìgbà tí màá lo bí odidi wákàtí kan lórí ibùsùn mi lẹ́yìn tí n bá jí láti wo fóònù mi. Ni ọ̀sán, mo tún máa ń lo fóònù lẹ́yìn tí mo bá ti pàrí àwọn, àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì tí mo rí gbà lórí fóònù. Mo máa ń wo fóònù mi lẹ́ẹ̀kan si fún ìròyìn, ìjírórò àti láti sàbẹ̀wò sí àwọn ohun tí mo fẹ́ kọ́ tàbí ṣiṣẹ́ lé lórí. Ni ọ̀sán, mo lè lo fóònù fún ọ̀pọ̀ ìṣẹ́jú bí ogún. Ṣùgbọ́n bí yi mo bá n gbìmọ̀ ara mi kí n má ba jẹ́ kí mo padà sínú àwọn ìkórò tí kò ṣe pàtàkì fún ayé mi. Bí ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa tún fa fóònù mi mọ́ra máà tí bẹ̀rẹ̀ sí ní lò. Mo mọ̀ pé fóònù jẹ́ irin iṣẹ́ ṣùgbọ́n mo fẹ́ kí ó máa jẹ́ fún mi gẹ́gẹ́ bí àwọn ǹkan tí mo bá fẹ́ lọ́ kan. Ni alẹ́, mo tún máa ń lo fóònù lẹ́yìn tí mo bá ti jẹun àti tí mo ti sinmi dáadáa tán. Mo máa ń wo àwọn fídíò, mo máa ń gbọ́ orin àti ìrántí bí ìrántí àwọn ọ̀rẹ́ mi. Ni alẹ́, mo ní àkókò díẹ̀ tí mo lè fi lo fóònù dáadáa bí ó tilẹ̀ jẹ́ pé mo pinnu láti dín ìgbà náà kù kí n lè sinmi dáadáa. Ni alẹ́, mo lè lo fóònù fún bí wákàtí kan tàbí díẹ̀ sí i ṣùgbọ́n mò ń ṣọ́ra kí n má ba jẹ́ kí ó gba gbogbo alẹ́ mi tán. Nítorí kí ni mo fi ń lo fóònù mi tó bẹ́ẹ̀. Mo mọ̀ pé fóònù jẹ́ ohun tí ó rọrùn fún mi láti tọpinpin lórí rẹ̀ ṣùgbọ́n ó tún jẹ́ ohun tí ó ń ràn mí lọ́wọ́. Mo ń lo fóònù fún ìbára ẹni sọ̀rọ̀ pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́, mo fi ń gbọ́ ìròyìn, mo fi ń kọ́ àwọn, mo fi ń kọ́ àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan àti ṣètò ọjọ́ mi. Ìdí tí mo fi ń lo fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn elé yìí. Nítorí náà ó ṣòro pẹ̀lú ẹni tí mo bá ní ìfẹ́ kí n má bá wọn sọ̀rọ̀ ní odidi ọjọ́ kan, kí n mọ ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Nípa èyí, mo máa ń kàn sí wọn láti orí fóònù mi. Nígbà mí tọ̀ ẹ túré, mo máa ń fẹ́ mọ ohun tí ń ṣẹlẹ̀ ní àgbáyé, àwọn amúlùdẹ̀rọ̀ tí ó ti wà àti bí ìdàgbàsókè ṣe lè bá ìrìnàjò ayé mi. Gbogbo rẹ̀ ni mo máa ń wò lóri fóònù. Ṣùgbọ́n mo mọ̀ pé mo lè dín kú bí mo bá n ṣe ń lo àwọn fóònù mi sí lójoojúmọ́. Mo mọ̀ pé mo ní láti ṣètò àkókò. Mo ti gbìmọ̀ ara mi pé kí n lo fóònù fún àwọn ǹkan tó ṣe pàtàkì jù lọ bí ẹ̀kọ́, ìdíje àti iṣẹ́. Nítorí náà mo ti gba ara mi níyànjú láti ṣe àkókò ní apá kan èyí tí màá fi máa lo fóònù mi dáadáa tí kò ní kó bá àwọn èrò ń gbà mí àti àwọn ohun tí mo ní ṣe fún ọjọ́ náà. Nítorí náà mo ti ń dín àkókò fóònù kù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti jẹ́ kí ó mọ̀ mi lára láti máa lo fóònù mi lójoojúmọ́ ní ìwọ̀n tó wọ̀nsì kí ó má bá fa ààfin àkókò ṣòfò nínú ayé ẹni ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́? Mo fẹ́ bá yín sọ̀rọ̀ nípa bí mo ṣe ń wo ojú àwòrán lójoojúmọ́ ní gbogbo ọ̀sán àti alẹ́. Mo máa ń ṣe àyẹ̀wò àwọn fọ́tò mi lórí fóònù mi ní òwúrọ̀ ṣáájú kí n tó bọ́ sẹ́nu iṣẹ́ rárá. Mo máa ń wo àwọn fọ́tò tí mo ti yà ní ọjọ́ ṣáájú tàbí ọ̀sẹ̀ tó kọjá. Ìdí ni pé, fọ́tò ní ìtumọ̀ tí ó máa ń rán mi létí àwọn ìṣẹ̀lẹ̀ kíákíá, wọ́n sì ń fún mi ní àwọn ìmọ́ríyá lẹ́nu iṣẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ń jẹ́ kí mọ bí ọjọ́ mi á ṣe lọ síwájú sí, àti wípé àwọn nǹkan tí ó kù sílẹ̀ fún mi láti ṣe. Lọ́jọ́ tí mo bá jí, mo máa gbé fóònù mi kí n wo fọ́tò tí mo gbà lálẹ́ ṣáájú. Ni gbogbo ọjọ́, mo lè wo fọ́tò yìí lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀mẹ́ta. Ọ̀kan nínú wọn ni mò ń wò ní òwúrọ̀, òmíràn ni màá tú wò ní ọ̀sán, òmíràn ni mo tún lè jí wò, ìyẹn ni alẹ́ kí n tó bọ́ sí ibùsùn mi. Ìṣẹ́jú tí mo fi ń wo àwọn fọ́tò yìí ó lè yà tọ̀ síra wọ́n. Nígbà mi, ó lè jẹ́ pé màá lò bí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n mo sábà ń fi àkókò yìí ṣàyẹ̀wò ìrántí pẹ̀lú ìmọ̀lára irẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó lè jẹ́ wípé tí ń bá sì wà ní ọ́fíìsì ti mo yà fọ́tò, ó lè má ráyè wò ní ọwọ́ ọ̀sán. Àmọ́ tó bá di alẹ́, ó máa ń gba àwọn àkókò kankan fún mi láti wo gbogbo ohun tí mò ń yà ní ọ̀sán. Tí ń bá sì jókòó tí mò ń wò ní orí fóònù mi, ó máa ń rán mi létí gbogbo bí ọjọ́ náà bí ó ṣe lọ sí. Mo máa ń wo fọ́tò láti rántí àwọn ìṣẹ̀lẹ̀ ayọ̀ bí ìgbà tí mo wà pẹ̀lú ẹbí mi, ọ̀rẹ́ mi tàbí ní àjọṣepọ̀ kokan tó jẹ́ àjọyọ̀. Ibùkún tí mo ti rí gbà ni àwọn nǹkan wọ̀nyí torí pé wọ́n fún mi ní ayọ̀ ní ìgbà gbogbo. Nígbà mìíràn, mo tún lè wo fọ́tò láti ṣe àtúnyẹ̀wò bí mo ṣe ń kọ́ ẹ̀kọ́ kan tàbí iṣẹ́ mi bí ó ṣe ń lọ ní ọwọ́ mi. Fọ́tò kan lè tún mọ̀ sí wípé mo lè yà nígbà tí inú mi kò dùn, tí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní sàkání mi ní ìgbà náà kò mú inú mi dùn. Mo lè yà fọ́tò náà láti máa ṣe ìrántí àti láti fi ṣètò ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì. Nítorí náà, wìwo àwòrán ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn si ní ọ̀pọ̀lọpọ̀. Lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ mi ní ọ̀sán, mo sábà máa ń gbé fóònù mi kí n wo àwọn fọ́tò mi, ìyẹn tí mo bá ráyè dáadáa ní ọwọ́ ọ̀sán. Ni báyìí, gbogbo àwọn fọ́tò tí mo yà pẹ̀lú àwọn ìránṣẹ́ tàbí ìbáṣepọ̀ àwọn ẹgbẹ́ ni ẹnu iṣẹ́ tàbí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, gbogbo rẹ̀ patápatá ni mo máa ń ṣe àyẹ̀wò wọn. Èyí máa ń gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àsìkò nígbà mìíràn. Ó lè gba ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan, ṣùgbọ́n mo gbìmọ̀ ara mi láti ṣàkóso ìgbà tí màá máa lò láti fi wo àwọn fọ́nrán fọ́tò lórí fóònù mi. Ni alẹ́ ṣáájú kí n tó lọ sùn, mo tún wo fọ́tò mi lẹ́ẹ̀kan si. Nígbà yìí ni mo máa ń ṣàyẹ̀wò àwọn fọ́tò tí mo ti yà yí pé èwò ló yẹ kó wà ní orí fóònù mi, èwò ló yẹ kí n yọ kúrò, èwò ló sì kí n fi sílẹ̀ síbẹ̀, èwò ló yẹ kí n fi sí ojú fóònù mi tí yóò wà ní ojú rẹ̀ kedegbe nígbà tí n bá ṣí fóònù kó jẹ pé òun ni màá kọ́kọ́ rí. Mo sì máa ń rò bí ọjọ́ náà bí ó ṣe kọjá lọ bí n bá ṣe ń wo àwọn àwòrán wọ̀nyí. Ohun tí mo rí nínú fọ́tò fún mi ó jẹ́ gẹ́gẹ́ bí àfihàn àwọn ìgbà tí mo ti lò kọjá. Mo sì lè fi àwọn nǹkan wọ̀nyí, mo sì lè fi ṣe àfojúsùn sí, nítorí pé ní ìgbà mìíràn tí ìrònú bá fẹ́ bo orí ọkàn mi tàbí tí mo bá gba ààyè lẹ́nu iṣẹ́, mo máa ń gbé fóònù mi láti wo àwọn àwòrán yìí láti rán mi létí bí ọjọ́ mi bí ó ṣe lọ nígbà tí mo wà ní ẹnu iṣẹ́. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ó máa ń jẹ́ ìmóríwu fún mi, tún inú mi sì máa ń dùn gidigidi láti wo àwọn àwòrán wọ̀nyí.

Ṣé o fẹ́ràn láti rin òkè? Mo fẹ́ sọ̀rọ̀ nípa bí mo ṣe ń rin òkè nítorí pé ó jẹ́ ǹkan tí mo ti kọ́ láti ilé tí mo sì fẹ́ràn sí gan. Ní ìbẹ̀rẹ̀, mi ò rò pé mo fẹ́ràn láti máa rin òkè rárá. Mo máa ń ro ní pé ó le, ó sì jẹ́ ǹkan tí ó lè jẹ́ kó máa rẹ ènìyàn, ó sì kún fún ìṣòro nípa ìbẹ̀rù. Ṣùgbọ́n ní ọjọ́ kan, mo pinu láti gbìyànjú rẹ̀, kì í ṣe nítorí pé mo lágbára jù, ṣùgbọ́n nítorí pé mo fẹ́ mọ ohun tí ó ń fa àwọn ènìyàn tí wọ́n fi ń bẹ̀rù láti gun òkè. Láti ìgbà yẹn ni ìmọ̀lára mi ti bẹ̀rẹ̀ kó tó dí pé mo ṣẹ̀ wá lọ kọ́ bí a ti ń gun òkè. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní rin òkè, ohun àkọ́kọ́ tí mo rí ni pé ara mi ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ọkàn mi. Bí mo ṣe ń gòkè lọ, mo máa ń rí pé ẹsẹ̀ mi ò ń fẹ́ máa yẹ̀ díẹ̀díẹ̀, ìmíì mi sì máa ń yára si. Ìmíì mi máa ń lo sókè ó máa ń wá lẹ̀, ṣùgbọ́n ọkàn mi ń ba lẹ̀. Mo ń kọ ara mi ní sùúrù nítorí pé bí ó bá yára jù, ara mi yóò dúró. Ní rin òkè, ó kọ́ mi pé kí n máa lọ díẹ̀díẹ̀ nínú ayé, kí n sì gba àwọn ohun tó yẹ kí n gbà ní ìmọ̀ràn látọwọ́ àwọn tí ó kọ́ mi. Kí n sì gbà pé gbogbo ìgbésí ayé ló jẹ́ ká máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀. Ohun mìíràn tí mo fẹ́ràn nípa rin òkè ni àyíká. Nígbà tí mo bá wà lórí òkè, mo máa ń rí ayé dáadáa ju bí mo ṣe ń rí i ní ìsàlẹ̀ lọ. Afẹ́fẹ́ máa ń tutù ní òkè, àwọn igi wọ́n máa ń dákẹ́, mo sì máa ń gbọ́ ohùn àwọn ẹyẹ. Nípa bẹ́ẹ̀, gbogbo ìṣòro tí mo ní gẹ́gẹ́ bí ìbẹ̀rù láti gun òkè gbogbo rẹ̀ wá ń jẹ́ ǹkan tí ó kéré sí àwọn ǹkan tí mo ń rí lókè. Ó máa ń jẹ́ kí n rántí pé ayé tóbi ju ìṣòro mi lọ, mo sì ní láti borí gbogbo wọn. Mo tún fẹ́ràn rínrin òkè nítorí pé ó jẹ́ àkókò tí mo fi ń wà pẹ̀lú ara mi. Nígbà tí mo bá rìn nìkan ní òkè, mo máa ń ro ọ̀pọ̀lọpọ̀ ǹkan, màá rántí ohun tí mo ti rò kọjá, mo sì máa ń ro nú pé ibi tí mò ń lọ ní ọjọ́ iwájú. Kò sí ariwo mọ́tò, kò sí wàhálà fóònù, ìdákẹ́jẹ́ ni kan ló wà níbẹ̀. Ìdákẹ́jẹ́ yìí ó máa ń jẹ́ kí n mọ̀ wípé báwo ni mo ṣe mọ ara mi sí, mo sì máa ń mọ ara mi dáadáa si. Kí n sì mọ ohun tí mo fẹ́ ṣe ní ìgbésí ayé mi nítorí ìrònú gidi, òhun ni mo máa ń bá pàdé tí màá ti gun òkè. Kì í ṣe pé rin òkè rọrùn ní gbogbo ìgbà. Àwọn ọjọ́ kan wà tí mo bá fẹ́ rí pé ara mi kò yá dáadáa, mi ò ní gun òkè ní ọjọ́ náà. Tí ara mi bá ti ń sọ fún mi pé màá tí gun òkè lónìí ṣùgbọ́n kó ní sùúrù díẹ̀ síi, inú mi máa ń dùn gan pé ara mi ń bá mi sọ̀rọ̀. Mo máa ń wo ibi tí mo ti bẹ̀rẹ̀, mo sì máa ń rerìn. Mo máa ń wí fún ara mi pé ìgboyà tí mo ní ó yẹ kí n fi sùúrù kún nítorí ara mi gangan fúnra rẹ̀ kò gun òkè lónìí. Mo tún lè kun ojú àwọn ohun mìíràn nínú ayé mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá gbọ́ràn sí nǹkan tí ọkàn mi ń bá mi sọ. Nítorí náà mo fẹ́ràn láti máa gbọ́ràn sí ara mi. Nígbà ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ǹkan báyìí bá ti wá sí mi lọ́gán pé kí n má gun òkè, mo máa ń dáa lé tí mi sì ní gun òkè náà nítorí pé ìgbọ́ràn ó sàn ju ẹbọ rúru lọ. Mo fẹ́ràn àti máa gun òkè gan, ó sì jẹ́ àwọn ǹkan tí mo máa ń wá láti ṣe ní ojoojúmọ́, àmọ́ ayé rẹ̀ kò sí fún mi láti máa ṣe é ní ojoojúmọ́. Ó sì máa ń rán mi létí àwọn ìrìnàjò ayé mi bí mo ṣe ń ṣe gbogbo ǹkan sí. Mo nílò sùúrù, ìgboyà àti ìrètí kó tó dí pé mo dé ibi gíga ní ayé. Àwọn ẹ̀kọ́ ìmọ̀ yìí ni mò ń kọ́ ní ojoojúmọ́ nígbà tí mo bá gun òkè.

Ṣe o maa n ṣe atunlo nkan? Nígbàtí mo ba gbọ́ ibẹrẹ yìí, o maa n jẹ́ ki n wo ara mi daada, ki n si ronu nípa bi mo ṣe n lo ohun ti mo ni lojoojúmọ́ fún mi ti kara mi. Àtúnlo nkan kii ṣe ọrọ ńlá ti mo kan ka nínú ìwé nìkan. O jẹ́ ohun ti mọ ti bẹrẹ si máa ṣe nínú aye mi. Paapaa ni àwọn ìgbà ti baari pé nkan wọn daada lóde, mo maa n sábà ṣe atunlo àwọn nkan. Nígbàtí mo ba ri nkan ti mo ti lo tan ni agbègbè mi, emi kìí n saare sọnu. Mo maa n beere lọwọ ara mi, bóyá mọ tun lẹ lọ àwọn nkan wọ̀nyí ni ọ̀nà mìíràn fún àpẹẹrẹ àwọn igo omi ti mo maa n lo. Emi kii n sọ wọnú lẹsẹkẹsẹ. Nígbà mìíràn, mo maa n lo wọn láti pa omi mọ sínú firiji mi tàbí láti gbe epo kékeré sínú rẹ. Èyí tii o kọ mi pe ọ̀pọ̀lọpọ̀ nkan ti a ba ni a ko ni ka si idọti nítorí pe wọn ṣi le wúlò ni ọjọ iwájú. Nígbàtí mo ba ṣe èyí, inú mi maa n dùn nítorí mo mọ pe emi ti n fi àwọn nkan kan kọ ara mi wípé mi o gbọdọ fi gbogbo àwọn nkan ma ṣofo. O tun jẹ́ ọ̀nà kan ti mo fi n fi ọwọ mi pa mọ nítorí emi ko nílò láti ra nkan tuntun ni gbogbo ìgbà. Ni ile mi, mo ti kọ ara mi láti ma tun àwọn nkan lo. Àwọn nkan bi aṣọ àtijọ́, àwọn nkan bi bàtà ti mi o lo mọ tẹlẹ, emi n lo wọn ni ìsinsìnyí nítorí pe ọ̀pọ̀lọpọ̀ àwọn nkan bayi ni o si wúlò fún mi. Nígbàtí mo ba ṣe bẹ, mo maa n rántí pé aṣọ náà o ti n rànmi lọ́wọ́ ni ìgbà gbogbo àti pe o tun le ranmi lọwọ lẹẹkansi. Iru àwọn ẹrọ yi, o ti máa n wa si mi ni ọkàn ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti mo fẹ da nkan nu wípé ṣe emi ko tún ni ni ilo àwọn kini yìí mọ́, ko si nkan ti mọ n gba lásán mọ tàbí ti mo kan déédé danu. Gbogbo àwọn nkan to wa ni àyíká mi ni mo n mọjutọ ni mo si ríi pe wọn padà lo wọn. Atunlo ohun nkan o tun jẹ́ nkan ti mo kọ nípa sùúrù àti ironujilẹ. Dipọ kin ma, kin ma ra àwọn nkan tuntun lẹsẹkẹsẹ. Mo maa n dúró, mo si maa n ronú bóyá ohun ti mo ni nilẹ yóò yanjú ìṣòro mi kí n tó dá àwọn nkan tí fẹ́ dà nù. Nígbà mìíràn, ìdáhùn rẹ̀ máa ń jẹ́ bí ẹni pé mo kàn fẹ́ dà àwọn kíní wọ̀nyí nù láìṣe pé mo ronú jinlẹ̀ lórí rẹ̀ ni. Èyí tí ó sì jẹ́ kí ń máa ní ìtẹ́lọ́rùn díẹ̀ si, kí sì máa ní sùúrù kótó dí pé mọ dá àwọn nǹkan nù ní agbègbè mi. Nítorí mọ mọ̀ pé èmi kò ń gbé ilé ayé, bí ẹni pé mo ní nǹkan tó pọ̀. Ó sì ṣe pàtàkì kí ń máa lo àwọn nǹkan mi ní ìwọ̀tunwonsi, kó má baà sí ìsọ́nú tàbí ìṣòro lórí àwọn nǹkan tí mo ní nígbà tí mo bá ronú nípa ayé lápapọ̀. Àtúnlo nǹkan ti jẹ́ kí n ní àánú fún àyíká. Mo mọ̀ pé gbogbo nǹkan tí a bá jù sọnù, ó máa ń lọ sí ibìkan, ó ṣì lè ba àwọn ilẹ̀ jẹ́. Bí èmi bá ṣe ń lo àwọn nǹkan wọ̀nyí pàápàá àwọn nǹkan bíi nǹkan kéékèèké, mo máa ń ṣe ìpinnu kékeré láti dáàbò bo agbègbè mi, kó má jẹ́ pé àwọn nǹkan tí yóò dii ìdọ̀tí sí àdúgbò ni mò ń dànù. Mo máa ń gbèrò lọ́kàn ara mi láti tún agbègbè ṣe. Irú èrò yìí ó máa ń fún mi ní inú dídùn. Nítorí náà, mo mọ̀ pé èmi ń ṣe àwọn nǹkan tí ó dára ní agbègbè mi, mo sì ń tẹra mọ́ ní gbogbo ìgbà láti máa ṣe. Ìdáhùn mi ní ọ̀rọ̀ yìí ni pé mò ń kọ́ ara mi lójoojúmọ́ láti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe, àwọn nǹkan tó dára ní agbègbè kí sì ríi dájú wípé mò ń ṣe àtúnlo àwọn nǹkan mi gẹ́gẹ́ bí mo bá ṣe ń lò sí. Inú mi máa ń dùn, ó máa ń fún mi ní ìwúrí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, ó dáa láti máa ṣe àtúnlo àwọn nǹkan láti pa agbègbè mọ́.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Fún mi tikára mi, èmi kò fẹ́ ronu pé ọjọ́ kan lè wà tí èmi yóò dojúkọ irú epo bẹ́ẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì kí n múra sílẹ̀ ìmọ̀ nípa bí a ṣe ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú kì í ṣe fún àwọn awakọ̀ nìkan, ó jẹ́ fún ààbò ara mi àti ẹlòmíràn lórí pópónà. Èmi tikára mi ti kọ́ ara mi láti máa dákẹ́ nígbà tí wàhálà bá ṣẹlẹ̀ lórí pópónà. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni láti mú ẹ̀mí mi jinlẹ̀ kí n máa ṣe àwọn nǹkan tó ń tọ́. Tí ọkọ̀ bá bẹ̀rẹ̀ sí ní ìṣòro lójijì, mo mọ̀ pé ìbẹ̀rù lè mú kí n ṣe àṣìṣe nítorí náà mo máa ń fojú sí àyíká mi kí n sì ṣàkóso ara mi dáadáa nítorí bí ọkọ̀ mi bá balẹ̀ ara mi yóò tilẹ̀ wálé láti wo nǹkan tó ṣẹlẹ̀ ní àyíká. Mo ti kọ́ pé lílo bírèkì pẹ̀lú ìmọ̀ lóye jẹ́ kí, kí n mọ àwọn ohun tó yẹ kí n máa ṣe lójú pópónà bí pàtàkì àti máa lo bírèkì ní ìgbà tó yẹ. Fún mi, èmi kì í ṣe ẹni tí yóò tẹ bírèkì lágbára lójijì. Àyàfi tí kò bá sí ọ̀nà mìíràn rárá. Mo máa ń gbìyànjú láti dínkù àwọn eré sísá lójú pópó kí ọkọ̀ kó lè dúró láìlẹ́wu nígbà mìíràn. Mo máa ń lo bírèkì ọwọ́ pàápàá tí bírèkì àkọ́kọ́ kò bá dáhù bí mo ṣe ń retí. Ìmọ̀ kekẹré yìí ti fún mi ní ìgboyà díẹ̀ láti lo ọpọlọ mi iyẹn láti fi dá ọkọ̀ dúró láìsí jàm̀bá rárá. Mo tún mọ pàtàkì bí mo ti le lo àyíká mi dáadáa ìyẹn ṣe bá wà ní ojú pópó nígbà tí mo bá dojúkọ ìdojúkọ. Ojú mi máa ń wá ibi tí kò ní ènìyàn tàbí ọkọ̀ púpọ̀ fún mi. Yé yan ibi tí mo lè gbé ọkọ̀ sí láìlẹ́wu ó jẹ́ apá kan pàtàkì ní ìlànà bí mo ṣe ń gba ọkọ̀ mi mọ́. Mo ń lo iná ìkìlọ̀ ọkọ̀ kí àwọn awakọ̀ mìíràn kí wọ́n lè mọ̀ pé nǹkan kan ni mò ń ṣe níbẹ̀ kí wọ́n sì lè fún mi ní ààyè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kí ó bá sí àyìyànjìyàn. Ìrírí yìí àti ẹ̀kọ́ tí mo ti kọ́ yìí ó fún mi ní ìtọ́jú ọkọ̀ nígbà gbogbo ó sì ń dínkù àwọn ìdojúkọ. Mo máa ń ṣàyẹ̀wò bírèkì táyà àti epo ọkọ̀ mi nítorí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro máa ń bẹ̀rẹ̀ láti aibikíta kékeré fún mi. Síṣe yìí jẹ́ ọ̀nà kan láti dáàbò bo ara mi àti àwọn tí mo bá rin ìrìnàjò pẹ̀lú nínú ọkọ̀. Ó tún jẹ́ kí ọkọ̀ mi máa balẹ̀ nígbà tí mo bá ń wa ọkọ̀. Ìbéèrè náà ni wípé ṣe mo máa ń ti ọkọ̀ dúró ní ìdojúkọ, ìdojúkojú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣé mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Mo lè sọ pé mò ń kọ́ ara mi nígbà gbogbo àti pé èmi ń gbìyànjú láti múra rẹ̀ sílẹ̀. Fún mi tikára mi, kò jẹ́ nípa ìmọ̀ nìkan ó tún jẹ́ nípa ìwà ọkàn àti sùúrù. Mo mọ̀ pé kò sí ẹni tí ó fẹ́ dojúkọ irú epo bẹ́ẹ̀ ṣùgbọ́n bí mo bá mọ ohun tí ó yẹ kí n ṣe, èmi yóò ní ààyè tó dára láti gbé ọkọ̀ sí ojú pópónà láìsí wàhálà nítorí pé àtọ̀dọ́ mi gangan ni ó ti ṣẹwá. Tí mo bá tọ́jú ọkọ̀ mi dáadáa, èmi kò ní ní ìdojúkojú pẹ̀lú àwọn ẹlòmíràn tó lè fa ìjà tàbí gbolohun àsọ̀ láàárín èmi àti àwọn ènìyàn. Nítorí náà mo ti ń kọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró nínú ojú ìdojúkojú.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Nígbà tí mo bá ronú nípa àwọn nǹkan wọ̀nyí, inú mi máa ń dùn nítorí ìsinmi jẹ́ ǹkan tí mo máa ń lò láti tún ara àti ọkàn mi ṣe. Fún mi tìkára mi, ibi tí mo fẹ́ràn jù láti sinmi kì í ṣe dáadáa ibi tí ó jìnnà púpọ̀ tàbí tí ó gbọ́wọ́lórí. Ohun tí yìí mò ń wá ni àlàáfíà, ibi tí ó tẹ́mi lọ́rùn, ibi tí mo ti lè sinmi kúrò nínú ariwo àti wàhálà ìgbésí ayé ojoojúmọ́. Mo fẹ́ràn ibi tí ìṣẹ̀dá wà fún àpẹẹrẹ etí òkun. Etí òkun jẹ́ ibi tí mo fẹ́ràn nítorí pé ó máa ń fà mí gan-an. Nígbà tí mo bá wà nítù sí omi òkun, mo máa ń ní ìmọ̀lára wí pé ìṣèdá, ó ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa lórí ilẹ̀ alà yé. Àwọn nǹkan wọ̀nyí máa ń mú inú mi dùn. Mo máa ń gbádùn àwọn afẹ́fẹ́ tí ó tutù tó máa ń jẹ́ kí ọkàn mi bàlẹ̀. Mo lè jókòó lẹ́bà omi òkun fún ìgbà pípẹ́ kí n máa wo omi bó ṣe ń lọ lọ́tùn àti bó ṣe ń lọ lósì láìní pé mo fẹ́ yára kúrò níbẹ̀ tàbí pé mo fẹ́ máa kánjú. Rárá o, mo fẹ́ràn kí n wà níbi tí ìsinmi wà tí mo sì mọ̀ wí pé ìṣèdá ló ṣe àwọn nǹkan wọ̀nyí. Nígbà mìíràn, mo tún fẹ́ràn láti lọ sí abúlé, ibi tí ayé kò yára, tí àwọn ènìyàn sì mọ ara wọn. Nígbà tí mo bá wà ní abúlé, mo máa ń jíní kùtùkùtù láti gbọ́ ariwo ẹyẹ àti láti rí bí ojú ọ̀rọ̀ wọn ṣe rí ní òwúrọ̀. Ìgbesí ayé níbẹ̀ ó rọrùn, kò sí kún fún wàhálà. Ìrírí ayé ó máa ń jẹ́ kí èèyàn rán tí bí ayé ṣe rọrùn láti gbé tí kò sí ní sí ariwo. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, abúlé jẹ́ ibi tí ó dùn láti gbé nítorí pé àwọn ènìyàn kò ṣe bẹ́ẹ̀ pọ̀, wọ́n sì mọ ara wọn dáadáa. Fún mi, ìsinmi kì í ṣe nípa ìrìn-àjò nìkan, ó tún jẹ́ nípa ẹni tí mo bá wà pẹ̀lú rẹ̀. Nígbà tí mo bá wà pẹ̀lú àwọn ènìyàn tí mo nífẹ̀ẹ́ sí, pàápàá ní ilé tàbí ní ibi tí ó súnmọ́ mi, inú mi máa ń dùn gan-an. A lè jókòó, ka jọ máa sọ̀rọ̀, ka sì máa rẹ́rìn-ín kí a sì máa pín ìrírí ńro àkókò bẹ́ẹ̀. Ó máa ń tù mí nínú gan-an, inú mi sì máa ń dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó mú ìrìn-àjò mi ní ẹ̀kọ́ tó dáa nínú, ó sì jẹ́ kí ń lè bá àwọn ènìyàn gbé ní ìrẹ́pọ̀. Mo tún fẹ́ràn ìsinmi tí mo fi ń wo ara mi. Nígbà mìíràn, ẹmi nìkan ni mo fẹ́ wà pẹ̀lú ara mi. Mo lè wà ní yàrá kan kí n máa ka ìwé tàbí kí n máa gbọ́ orin tàbí kí ń kan sùn sílẹ̀ gbálájà kí n máa wo bí ìrírí ayé mi ṣe rí. Fún mi, èyí náà jẹ́ ìsinmi pàtàkì. Ó ń fún mi ní àkókò láti ronú jinlẹ̀, láti tún èrò mi pa, láti wo bí ọjọ́ iwájú mi yóò ṣe dára síi. Nítorí náà, àwọn ibi tí mo fẹ́ràn láti sinmi, mo fẹ́ràn ibi tí ó fún mi ní àlàáfíà, bóyá ó wà ní etí òkun ni, èyí tí mo ti lè máa rí àwọn nǹkan tí ìṣèdá ti ó dá sílẹ̀, ní abúlé tàbí pàápàá nínú ilé mi. Fún mi tìkáràmi, ìsinmi kì í ṣe nípa bí nǹkan tí ó bá ṣe tóbi sí, ó jẹ́ nípa bí inú mi bá ṣe dùn síi ni, bí mo bá ṣe rí ìfọ̀kàbàlẹ̀ ọkàn sí. Gbógbó àwọn nǹkan wọ̀nyí, òun ni èmi kà sí ìsinmi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní ìgbà tí mo bá rí wí pé ìsinmi ọjọ́ pẹ́pẹ́ ni mo ní, inú mi máa ń dùn gan-an láti ṣe oríṣiríṣi nǹkan kó tó di pé mo padà sí ẹnu iṣẹ́. Àwọn nǹkan míì tí mo lè ṣe ni bí kí ń kọ́ nǹkan tuntun tí mo kò ní ìmọ̀ nípa rẹ̀ tí yóò sì wúlò fún mi lẹ́nu iṣẹ́ nígbà tí mo bá padà. Tí mo bá kọ́ àwọn nǹkan wọ̀nyí, àǹfàní ńlá ló máa jẹ́ fún mi. Kì í ṣe pé ó máa jẹ́ àwọn nǹkan tí yóò lá agbara lọ tití, rárá o. Àwọn nǹkan péréje péréje tí mo mọ̀ pé mo dè ṣárí kọ́ tí mà sí ní ìmọ̀ àti oyè rẹ̀ tí yóò sì wúlò fún mi ní ẹnu iṣẹ́. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń kó papọ̀, tí mà á kọ́ nígbà tí mo bá ní ìsinmi.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Nígbà tí mo bá gbọ́ ìbéèrè yìí, mo máa ń rẹ́rìn díẹ̀ nítorí pé àsìkò ìparí iṣẹ́ kì í rọrùn fún mi rárá. Ọ̀pọ̀ ìgbà ó máa ń mú ìbànújẹ́ díẹ̀ àti ìbánilẹ́rù ó máa ń mú wá sí mi lọ́kàn. Ṣùgbọ́n mo ti kọ ara mi bí mo ṣe lè kojú rẹ̀ díẹ̀díẹ̀. Ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe ni pé mo máa ń gba ara mi níyànjú pé iṣẹ́ náà lè di ṣíṣe tí mo bá ṣètò ara mi dáadáa. Fún mi ti kára mi, ìṣètò jẹ́ ohun pàtàkì kan nígbà tí àsìkò iṣẹ́ ti ó bá ń súmọ́. Nígbà tí mo bá mọ̀ pé ọjọ́ ìparí iṣẹ́ ó ti ń súmọ dáadáa, mo máa pín iṣẹ́ náà sí apá kan kekeke. Èyí máa ń jẹ́ kí n ní ìtẹ̀síwájú nítorí pé àwọn nǹkan wọ̀nyí máa ń ràn mí lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó sì máa ń jẹ́ kí n ní nínú ọkàn mi wípé gbogbo nǹkan tí mo fẹ́ ṣe yóò jẹ́ ìrọ̀rùn. Ni gbogbo ìgbà tí mo bá parí apá kan nínú àwọn kékeke wọ̀nyí, inú mi máa ń dùn díẹ̀ ó sì máa ń fún mi ní agbára láti tẹ̀síwájú. Mo tún kọ́ ara mi pé kò yẹ kí n dúró de ìpèya kankan kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Ṣùgbọ́n mo jẹ́ ènìyàn tí ó máa ń pinnu láti ṣe nǹkan láti ti rí i pé mo pa rẹ̀ ké de re. Nígbà tí mo bá rí ara mi nínú ipo yìí, mo mọ̀ dájú wípé gbogbo ohun tí mò ń ṣe yóò di ìparí dándandan Mo máa pa fóònù mi mọ́, mo sì máa yan ibi tí kò ní ariwo kí n lè fojú àti fọkàn tán gbogbo iṣẹ́ tí mò ń ṣe nítorí pé àkókò kò pọ̀ rárá fún mi láti parí àwọn iṣẹ́ wọ̀nyí. Nígbà mi, ìrórá àti ìrẹ̀wẹ̀sì ó máa ń de bá mi nígbà tí màá rí pé àsìkò àti ìparí iṣẹ́ ó ti ń súmọ́ jù ú le. Nígbà yẹn, mo máa rántí láti sinmi díẹ̀. Mo lè dìde, mo lè mú omi tàbí kí n rìn kiri fún ìṣẹ́jú díẹ̀. Èyí máa ń ràn mí lọ́wọ́ láti tún ọkàn mi ṣe. Mo tún mọ̀ pé bí mo bá fi ara mi ṣiṣẹ́ jù ó lè rẹ̀ mí, iṣẹ́ náà sì lè burú jù títí tí yóò fi di pé kò ni pa ri Nítorí náà mo máa ń ṣọ́ra bi mo ṣe ń lo ara mi. Fún mi, ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlòmíràn, ó tún jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Nígbà tí mo bá dé oko àwọn nǹkan tó yẹ kí n ṣe léra mi lórí, ó máa ń bọ́ sí àṣikò pàjáwìrì fún mi láti parí iṣẹ́ mi. Nítorí náà mo máa ń bèèrè ìrànlọ́wọ́ tàbí ìmọ̀ràn lọ́wọ́ àwọn ẹlòmíràn. Kò rọrùn fún mi láti ṣe bẹ́ẹ̀ nígbà kan ṣùgbọ́n mo ti kọ́ pé kì í ṣe àìlera. Ó ń jẹ́ kí iṣẹ́ rọrùn ó sì ń dí ìbànújẹ́ kù. Ìbéèrè náà ni wípé báwo ni mo ṣe ń kojú àsìkò ìparí iṣẹ́? Mò ń kojú rẹ̀ pẹ̀lú ìṣètò, sùúrù àti ìtẹ́lọ́rùn pé mò ń ṣe ohun tí mo lè ṣe. Kì í ṣe pé mo máa ń ṣe dáadáa ní gbogbo ìgbà o, rárá o. Ṣùgbọ́n ó ń kọ́ mi ní bí mo ṣe lè wùwà ní àwùjọ àti bí mo ṣe lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ sí. Fún mi ti kára mi, àsìkò ìparí iṣẹ́ ti di àǹfààní láti kọ́ ara mi nípa bí a ṣe ń ṣàkóso àkókò, bí a ṣe ń ní ìfaradà àti bí mo ṣe lè ṣiṣẹ́ dáadáa lai se pe mo ro ju, tabi lai se wi pe ìbànújẹ́ ọkàn ó wà lórí ẹ̀mí mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí bàá rí pé mò ń fi ìfọkànbalẹ̀ ọkàn ṣiṣẹ́, inú mi máa ń dùn gan. Lẹ́gbẹ̀ẹ́ kan sì rèé mo máa ń rò wípé ó di dandan fún mi o láti lè je ki mo parí iṣẹ́ yìí. Tí bàá parí iṣẹ́ yìí tí mò sì ṣe yege, ìgbà yen inú mi máa ń dùn jù. Màá ní ààyè láti fi ọkàn balẹ̀, màá ní ààyè láti sọ wípé lóòótọ́ mo ti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ tí ó sì jẹ́ ìwúrí fún mi lẹ́nu iṣẹ́ mi. Nítorí náà mo máa ń kojú àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú ìgboya, pẹ̀lú inú dúdú, pẹ̀lú.

Ṣé o ti fún ẹni ní ẹ̀jẹ̀ rí? Fún mi ti kálẹ̀ rárá mi. Fífi ẹ̀jẹ̀ fún ẹnìkan kì í ṣe ohun tí ó gba èrò lásán. Ó jẹ́ ìpinnu kan tí ó kún fún ìbáṣepọ̀, ìfẹ́ àti ìrànlọ́wọ́. Ní ìgbà tí mo ṣe é ní ìgbà díẹ̀ ṣẹ́yìn, inú mi dùn pé mo ti ṣe nǹkan tí ó lè la ẹ̀mí ènìyàn kan tí ẹni náà ti yóò si wà láàyè. Ti yóò si wà láàyè. Ní ìgbà kan, mo rántí pé ọ̀rẹ́ kan tí mo ni ó wà nínú ìṣòrò àìlera, wọ́n sì ń wá ẹ̀jẹ̀ tó bá ẹ̀jẹ̀ rẹ̀ mu. Nígbà tí mo gbọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹ̀jẹ̀ wọ̀nyí, mo sì rìn lọ́wọ́ dókítà wí pé ṣe wọ́n lè wo ẹ̀jẹ̀ temi wò bí ó bá ti rẹ mú. Nígbà tí wọ́n sọ pé ó bá ti rẹ mú, ìbánu jẹ́ ọ̀kan díẹ̀ ó wà sórí ọkàn mi, ṣùgbọ́n mo tún mọ̀ pé mo lè ṣe èyí láti ra ẹ̀mí rẹ̀ padà. Mo sì gba ìmọ̀ràn láti ẹnu dọ́kítà ilé ìwòsàn wí pé ṣe yóò dára fún mi láti ṣe nǹkan wọ̀nyí. Ó sì wí pé bẹ́ẹ̀ni, kò sí ẹwu níbẹ̀ wí pé mo lè ṣe é. Nígbà tí mo rí bí dókítà ṣe fi ọkàn mi balẹ̀ lórí òrò náà, inú mi dùn gan nítorí pé nǹkan ti mo fẹ́ ṣe ni. Ó sì ń wù mí lọ́kàn láti ran ọ̀rẹ́ mi lọ́wọ́ kí ara rẹ̀ kò ba lè yá dáadáa. Nítorí náà, mo ṣe gbogbo àwọn àyẹ̀wò tó yẹ kí n ṣe, wọ́n sì gba ẹ̀jẹ̀ ara mi fún un. Ara rẹ̀ sì dáa. Nítorí náà, fún mi, fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ènìyàn láti wà láyè ó jẹ́ ìpàṣẹ ìfẹ́ àti ìbáṣepọ̀ tó dán mọ́rán. Ní ìgbà tí irú àwọn nǹkan yìí tí o bá ṣẹlẹ̀, àwọn ènìyàn tó wà ní agbègbè máa rí pé lóòótọ́ ìfẹ́ ò títọ́ ni a ní síra wa, tí ó sì jẹ́ nǹkan tí ó mọ́rẹ̀ wu Nígbà tí mo ṣe àwọn nǹkan tí mo ṣe, mo mọ̀ pé ìrànlọ́wọ́ tí mo ṣe fún ọ̀rẹ́ mi kò ń ṣe ohun tí ó pamọ́ rárá, nítorí pé àwọn mọlẹ̀bí rẹ̀ mọ̀ síi. Àwọn èèyàn tó nífẹ̀ẹ́ ní agbègbè wọ́n rí ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti rẹ̀. Iru ìrírí yìí ó kọ́ mi pé kí a máa fi ara mọ́ ara wa nítorí pé ìgbàkùgbà la lè nílò ara wa, láti lè nílò ìrànlọ́wọ́ mọ́là kejì nínú ìgbésí ayé. Nígbà tí mo ṣe èyí, mo tún kọ́ ẹ̀kọ́ nípa ìfaradà àti ìmọ̀lára. Kò rọrùn láti dá ara mi sílẹ̀ fún èèyàn kan, ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tí ó jẹ́ olùbágbé pọ̀ mi àti òlùbáṣe mi yóò ní ìmọ̀lára rere ri pé mo ní ìfẹ́ rẹ̀ dẹ́núdẹ́nú ní gbogbo ìgbà. Ìrírí yìí máa ń jẹ́ kí n ní èrò tí ó jinlẹ̀ gan nípa ìfẹ́ àti nípa ìbára-ẹni-lò ní àyíká àti agbègbè ní gbogbo gbà. Bẹ́ẹ̀ni, mo ti ṣe èyí ní ẹ̀ẹ̀kan rí nípasẹ̀ fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ọ̀rẹ́ mi. Ti n bá ní kí n dá ohun ìbéèrè tó sọ wí pé ṣe mo ti fún ẹnìkan ní ẹ̀jẹ̀ rí, àti pé irú iṣẹ́ yìí ti jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì púpọ̀ fún mi. Fífi ẹ̀jẹ̀ sílẹ̀ fún ènìyàn ó ṣe ìrántí nípa ìfẹ́ àti ìbáṣepọ̀ tí mo ní sí irú ẹni bẹ́ẹ̀, àti pé nígbà tí n bá fi ohun tí mo ní, ti mo fi ṣe rere fún ènìyàn, a lè rò wí pé yóò yí ẹlòmíràn ní ọkàn padà láti ní ìfẹ́ síi fún àwọn ènìyàn tó wà ní agbègbè rẹ̀. Ó jẹ́ ìrírí tí èmi kì í ó gbàgbé láìláí tí ó sì wà ní ọkàn mi, àti pé ó ti kọ́ mi láti jẹ ẹni tí yóò máa ṣe rere ní gbogbo ìgbà. Nítorí pé ṣiṣẹ́ rere ó jẹ́ nǹkan tí ó wulù, ó jẹ́ nǹkan ti a kò lè gbàgbé nínú ayé wa. Ṣiṣẹ́ rere jẹ́ nǹkan tó ní àǹfààní púpọ̀ nínú, tí ó sì lè mú ìlọ́ síwájú bá ìrìn-àjọ̀ ayé wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, fúnfúnni ní ẹ̀jẹ̀ ó ṣe pàtàkì. Mo ti ṣe ní ẹ̀ẹ̀kan rí, mo sì rí ayò tó wà nínú rẹ̀.